Ó ti tó bi ọdún kẹta sẹ́yìn tí mo rìnrìn àjò fún iṣẹ́. Mo lọ sí ìlú Èkó láti lọ wa iṣẹ́ ní àkókò náà. Iṣẹ́ tí mo gbìyànjú láti wá ní àkókò yìí ni iṣẹ́ àwọn tí ó ń gba ìpè fún àwọn, ẹ, ìlú Èkó. Oríṣiríṣi àwọn ìpè tí àwọn tí wọ́n máa ń gbà níbi iṣẹ́ náà ni àwọn ìpè tí ó ní ṣe pẹ̀lú tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀ ní ojú pópó, àwọn tí wọ́n máa ń pè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Tí bá ti ń fi ẹ̀rín pàdé wọn, "à, ẹ káàbọ̀ o, kí lẹ fẹ́ rà? À, ṣé dáadáa lẹ dé?" Gbogbo àwọn ẹ̀rín àtọ̀yàyà yìí ó máa ń jẹ́ kí inú wọn o dùn, torí náà wọ́n máa ń wá sọ́dọ̀ mi nígbà mìíràn wá tún wá ra nǹkan ní ọjọ́ mi.

Ní òwúrọ̀, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni màá kọ́kọ́ gbàdúrà. Màá dẹ̀ jí àwọn ẹ̀yẹ ọmọ mi àti ìyàwó, á tún jọjọ gbàdúrà kó tó di pé olúkàlùkù yóò lọ ṣiṣẹ́ òwúrọ̀ bíi pé ká gbálẹ̀ ká dáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí n bá ti gbé lọ sí ibi iṣẹ́ tí mo dè dé tó bá ti di ọwọ́ alẹ́, màá fọ. Tí n bá ti tún gbé lọ ibi iṣẹ́ ní ọjọ́ kejì tí mo padà dé. Gbogbo ìgbà tí mo bá ti lọ sí ibi iṣẹ́ tí mo bá ti dé, òní mo máa ń fọ ọkọ̀ yìí.

Mo ní ọgbà, ọgbà yìí kò jìnà mọ́ ilé mi. Mo gbin àgbàdo ní àsìkò òjò, mo sì máa ń gbin iṣu díẹ̀ àti, à, ẹ̀gẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, a bá fẹ́ mọ̀ àwọn nǹkan bí ẹ̀fọ́, e, ewédú tí wọ́n fi ń se ọbẹ̀, gbogbo ẹ̀ ni mo gbìn sí ọgbà mi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ, oun ní ẹ̀fọ́ọ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ọ tẹ́tẹ́ yìí mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń dùn ó sì máa ń rọ̀, ó máa ń dun iyán án jẹ àti à fùfú àti àmàlà.

Iṣẹ́ ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ó dára ó sì wù ní gan. À, láti ìjọ ìdána títí dé ìjọ ìgbéyàwó ni mo fi ṣe àwọn iṣẹ́. Àlàkalẹ̀ ètò gbogbo bí ètò yìí ó ṣe lọ, gbogbo ẹ̀ ni mo ṣe tí mo dẹ̀ ṣe ní ìsisẹ̀ tẹ́lẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójú ìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi láti jẹ́ kí ó ṣiṣẹ́ dáadáa, kí ó má ní ìṣòro kankan. Bóyá ẹni tí ó ń lò ó ni o àbí àwọn tó rà á àbí àwọn tó fi ń ṣiṣẹ́ se kí wọ́n má bà ní ìṣòro kankan. Mo máa ń jẹ́ kí gbogbo ẹ̀ de ojú ìwọ̀n.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọ̀gbẹlẹ̀, èyí tí àwọn olóyìibo ń pè ní dry season. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù. Àkókò yìí sì tún máa ń jẹ àkókò tó bọ̀ sí ìparí ọdún, tí àwọn èèyàn máa ń ṣe oríṣìíríṣìí ayẹyẹ, ọdún Kérésìmesì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ àwọn èèyàn tó máa ń wá.

Mi ò kí n bínú tí mo bá wà nínú ọkọ̀. Tí mo bá wà nínú ọkọ̀, gbogbo àwọn tí a bá jọjọ wà nínú ọkọ̀ ni mo máa ń kí, tí màá sì rí wọn gẹ́gẹ́ bí, à, pé orílẹ̀èdè kan náà láti jọjọ wà. Kò sí nǹkan tí ẹnikẹ́ni le ṣe tí ó lè mú kí n bínú, torí náà mo máa ń rí wọn gẹ́gẹ́ bí ẹni kejì mi.

Mo máa ń fi tọkàntọkàn ṣe gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe. Bóyá ní inù ìjọ ni o, bóyá láaarín ẹ̀rọ̀ ni o, nígbà tí mo wà nílé ẹ̀kọ́ ni o, bi mo sì máa ń ṣe iyì, ó máa ń jẹ́ kí àwọn èèyàn gbé orí yìn, kí wọ́n máa gbé orí yìn fún mi, fún ẹ̀ bi mo ṣe máa ń ṣe àwọn nǹkan létòlétò.

Mo máa ń gbìnyànjú láti jẹ́ kí ọjà mi kí ó jẹ́ ọjà tí ó dára. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo bá fẹ́ ta gààrí, màá jẹ́ kó jẹ́ èyí tí kò ní yẹpẹ, èyí tí kò ní òkúta tí wọ́n bá ń jẹ́, kò ní, wọ́n ò ní jẹ yẹpẹ nínú ẹ̀. Àwọn nǹkan tí mo bá ń tà, mo máa ń jẹ́ kó jẹ́ àwọn nǹkan tó jojúlówó, tó dẹ̀ dára torí kí àwọn oníbàárà lè padà wá.

Mo mọ̀ bí a ti ń pẹja. A máa ń lo ìwọ̀ láti pẹja èyí tí àwọn olóyìnbó ń pè ní hook, a dẹ̀ máa ń lo àwọ̀n láti pẹja èyí tí àwọn olóyìnbó ń pè ní néti. Àwọn nǹkan méjèèjì yí ni a máa ń fi pẹja. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń lo, ìwọ̀, wọ́n máa ń fi sí ara okùn tẹ́ẹ́rẹ́ tí wọ́n á náà sí omi tí wọ́n sì fi pẹja. Àwọn tó máa ń lo àwọ̀n, ìgbà mìí wọ́n máa ń wà lórí ọkọ́ ojú omi tàbí, tí wọ́n á dẹ̀ da àwọn yìí sínú omi, yóò fi kó ẹja ńlá ńlá.

Àárọ̀ ọjọ́ ajé ni mo máa ń ra epo sí inú ọkọ̀ mi. Epo tí mo bá ti rà yìí ni yóò gbé mi láti ọjọ́ ajé títí di, ẹ́, àbámẹ́ta. Tó bá tún di ọjọ́ ajé ọ̀sẹ̀ tó tẹ̀lé, màá tún lọ ra epo mìíràn. Bí mo ṣe máa ń ra epo sínú ọkọ̀ mi nìyí.

Mo máa ń ṣe àtúnlò nǹkan. Àwọn nǹkan mìí wa to ti e jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ti lò tẹ́lẹ̀ lọ́ máa ń dára. Àwọn nǹkan tuntun tí wọ́n ń ṣe ní òde òní kò ti e tẹ́ tún dára bí àwọn nǹkan tí wọ́n ti ṣe ní àtijọ́. Nítorí náà, àmo' mọ máa o láwọn nǹkan mìí tí mo máa ń lò tó jẹ́ pé wọ́n ti lò tẹ́lẹ̀, tó jẹ́ pé mo tún máa ń ṣe àtúnlò rẹ̀.

Mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tí à ń pè ní ẹ̀rọ ayélujára ní èdè Yorùbá. Mo máa ń kọ ìwé lórí Íńtánẹ́ẹ̀tì, mo má ń béèrè àwọn ìbéèrè tí ò bá yé mi lórí Íńtánẹ́ẹ̀tì, mo má ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé nítorí ohun gbogbo ní àkókò wà fún. Àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò ìgbádùn ọ̀tọ̀, àkókò tí èèyàn máa ń ní pẹ̀lú, eh, ìdílé yan ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀ bá ti ṣiṣẹ́ tán. Mo máa ń ye àwọn àkókò kọ̀ọ̀kan sọ́tọ̀ láti fi sinmi, láti fi tọ́jú àwọn, à, ọmọ àti ìyàwó.

Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun. Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun ni ìgbà tí, ẹ, ẹ̀rọ eleyii tí mo bá ń lò ní ọwọ́, tó bá ní, à, tó bá bàjẹ́, tàbí ó ní àtúnṣe kan tí ó yẹ ká ṣe lórí ẹ̀ tí a kò tètè rí túnṣe. Ìgbà náà mo tún lè lọ ra òmíràn tó tún dára ju wleyii tí mò ń lò lọ.

Mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè, nítorí ìgbà mìíràn tí iná bá lọ ó lè se jàmbá fún ènìyàn. Nítorí náà mo, mo, mo fẹ́ràn láti máa gba ọ̀nà ibi tí a máa ń fi ẹsẹ̀ rìn. Bó ti ẹ jẹ́ pée ilé alájà bí mẹ́ta àbí mẹ́rin, ní mo fẹ́ lọ, mo gbà àrín un gbà ibi tí a ṣe fún àwọn tó ń fi ẹsẹ̀ rìn. Mi ò fẹ́ràn ẹ̀rọ ìgbésókè rárá.

Ojú mi dára, kò sí ohun kan kan tí ó ṣe mí ní ojú, kò sí ìṣòro kankan tí ó ṣe ojú mi torí mo lè ka ìwé láì lo gíláàsì, mo sì le rí ibi tó jìnnà.

Mo ní gíláàsì ọrùn, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ó, ṣùgbọ́n ní ìgbà tí mo bá jáde tí òórùn sì ràn gidi gan, òun ni mo máa ń lo gíláàsì yìí. Bóyá tí mo bá ń wakọ̀ tàbí mo bá ń gun alùpùpù lójú pópó, ó jẹ́ àkókò tí mo máa ń lo gíláàsì yìí. Mo ní gíláàsì tí a máa ń dé ní ìgbà tí òórùn bá ràn, tí wọ́n ń pè ní gíláàsì orùn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Láti kékeré ni mo ti ń gun kẹ̀kẹ́. Tín bá ń lọ sí ilé ìwé, ẹ́, alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà, mo ní kẹ̀kẹ́ kékeré tí mo máa ń gùn àti ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, mo ní àwọn kẹ̀kẹ́ tí mo máa ń gùn lọ sí ilé ẹ̀kọ́ girama. Ó jẹ́ ohun ìrìnṣẹ̀ tí mo kọ́kọ́ mọ̀ gùn. Òǹgàn ló ràn mí lọ́wọ́ láti le gun alùpùpù.

Mi ò kín ṣe ìyàngá o, torí akọ ni a máa ń sọ̀ pé a máa ń pè ní ilẹ̀ Yorùbá ní apá ibìkan. Ènìyàn tó bá ti ń ṣe ìyàngá ó máa ń ṣe akọ torí kò dára kí ènìyàn máa ṣàkọjù. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí àwọn kan fẹ́ràn láti máa ṣe. Wọ́n fẹ́ràn akọ, wọ́n fẹ́ràn láti máa ṣe ìyàngá púpọ̀

Ẹ̀maàrún ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́. Ẹ̀maàrún yìí ni pé tí mo bá lọ ní àárọ̀ tí mo padà ó jẹ́ ìgbà kinii, tí mo lọ ní àárọ̀ ọjọ́ kejì tí mo padà ó jẹ́ ìgbà kejì, tí mo lọ ní àárọ̀ ọjọ́ kẹta tí mo padà ní ọ̀wọ̀ ọ̀sán ó di ìgbà kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí di ọjọ́ karùn-ún. Ìgbà márùn-ún ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ní bí a ṣe ń se bàtà. Ó wù mí gan kín mọ̀ bí a ṣe máa ń ṣe bàtà. Kìí kàn ṣá ṣe bàtà, ẹ, kí bàtà o, ṣùgbọ́n bàtà tó jẹ́ pé wọ́n fi awọ ẹran gidi tí wọ́n fi ń ṣe, bí tí yó le pẹpẹ́kọ́ tó bàjẹ́. Irú bàtà yìí, òun lówù mí láti kọ́ bí wọ́n ṣe ń ṣe.

Wákàtí mẹ́fà ni mo máa ń wo ojú ìbòjú ní ojoojúmọ́, bíi wákàtí mẹ́fà ni.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Ni àárọ̀ kùtùkùtù tí mo bá dé, màá nu gbogbo àwọn ọjà mi. Àwọn tí yèpẹ̀ bá ti kú si, màá fi aṣọ, màá fi nù án. Àwọn tó bá jẹ́ pé ó jẹ́ àwọn ọjà tó lè bàjẹ́, mo máa ń kó sínú ẹ̀rọ amú omi tutù kó má bà bàjẹ́ kó tó di ọjọ́ kejì. Mo máa ń tọ́jú ọjà dáadáa.

Adùn tí mo fẹ́ràn nínú ẹlẹ́rìndòdò tí wọ́n pè ní ice cream ni, ẹ́ adùn tó fi ara jọ mílìkì tí bá ti mún, mílìkì tó má ń tú sí ẹnu èèyàn tó dàbí títí tómú màlú. Ohun ló wù mí lára ice cream tí à ń sọ yìí.

Mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ yìí, òun ni a fi máa ń júwe, eh, agbègbè ibi tí mo ti wá. Bóyá ó sì yan tó ti e fẹ́ fi, ó fẹ́ kọ ìwé ránṣẹ́, nọ́mbà orílẹ̀ yìí òun ni a máa ń fún wọn tí wọ́n máa ń kọ sí ẹ̀yìn ìwé tí ó máa ń jẹ́ kí lẹ́tà tàbí ìwé wọn kó dé, à, ibi tí wọ́n bá fẹ́ rán irú ìwé náà lọ.